Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò mi nígbà tí mo bá wà nínú ọkọ̀ nítorí ó ṣe pàtàkì kí èèyàn má di ọjà ààbò èèyàn tí èèyàn bá wà nínú ọkọ̀. Ìdí tí wọ́n fi fi ọjà ààbò sí inú ọkọ̀ ni kí tí jámbá ọkọ̀ kankan bá fẹ́ ṣẹlẹ̀, kí ó lè ba dàbòbò èèyàn, kí èèyàn má lọ fi orí gbá iwájú nǹkan tó wà níwájú èèyàn tàbí kí èèyàn má ṣèṣe. Nítorí ẹ́ ni ọjà ààbò fi ṣe pàtàkì fún èèyàn láti lò. Pàtàkì jùlọ fún àwọn ọmọ kékeré tó bá wà nínú ọkọ̀ àti fún àgbàlagbà náà. Àti kékeré ni bàbá mi máa ń jẹ́ kó jẹ́ ǹkan pàtàkì fún wa láti ṣe nínú ọkọ̀ wọn. Tí a bá wọ inú ọkọ̀ bàbá mi, bàbá mi máa kọ́kọ́ ní pé kí á lo ọjà ààbò wa tí a tó lè gbéra kúrò níbi táa wà.

Gẹ́gẹ́ bí obìnrin tí mo jẹ́, mo ti lu etí mi láti kékeré. Àwọn òbí mi ló ti bá mi lu etí mi nígbà tí mo wà ní ọmọ ìkókó. Ọmọbìnrin ní ilẹ̀ Yorùbá máa ń lu etí wọn láti kékeré ṣùgbọ́n kò sí nínú, nínú ìmọ̀ wa pé kí ọkùnrin máa lu etí. Ṣùgbọ́n ní ayé ta wà níìsín, àwọn ọkùnrin náà ti ń lu etí pẹ̀lú àwọn obìnrin.

Rárá o, èmi ò fẹ́ràn kí n máa pín oúnjẹ mi. Tí mo bá dáná tàbí tí mo bá ra nnkan jíjẹ, èmi máa fẹ́ kí n ra ti ẹlòmíì fún, mi ò kí fẹ́ pín tèmi fún ẹlòmíì. Àti kékeré ni mi ò tí fẹ́ràn kí n máa pín oúnjẹ tí mo fẹ́ jẹ pẹ̀lú ẹlòmíì ran. Mo máa ń fẹ́ kí jẹ oúnjẹ tèmi fúnra mi kí n lè fún ẹlòmíì ní titi ẹ. Mi ò kí ń fẹ́ kí n pín oúnjẹ mi pẹ̀lú ẹlòmíì ran.

Bẹ́ẹ̀ni, mo mọ àmì ìràwọ̀ mi. Àmì ìràwọ̀ mi ni oko ọdẹ tí àwọn ẹlẹ́yìnbò pè ní Sagittarius ní èdè gẹ̀ẹ́sì. Ọ̀rẹ́ mi ni ó jẹ́ kí n mọ̀, nítorí ọ̀rẹ́ mi jẹ́ awòràwọ̀ tí ijó yẹn ló sì wo ìràwọ̀ mi tó sì sọ fún mi pé Sagittarius ni ìràwọ̀ mi, tí mo sì mọ dájú pé ẹ̀mí àti ìṣe ṣe ń wọ́n ní ọjọ́ ìbí wọn ní Nọ́fẹ́mbà mọ́ Dísẹ́mbà tí ó kẹ́yìn ọdún.

Oríṣìíríṣìí ẹ̀bùn ni mo fẹ́ràn fún àwọn ènìyàn, ó sì dá lé lórí tí ẹni yẹn ṣe jẹ́ sími tàbí tí mo ṣe fẹ́ràn ẹni ni náà ṣi, àbí irú ẹ̀bùn tí mo mọ̀ pé ẹni yẹn máa nílò. Tí mo bá ní ọ̀rẹ́ tó jẹ́ pé ó máa ń rán aṣọ, irú ẹ̀bùn tí mo lè fún ni ẹ̀bùn maṣíìnì ìrán aṣọ tàbí kí n ra ìlọ aṣọ fún, tàbí nǹkan tí mo mọ̀ pé ó lè wúlò fún iṣẹ́ tí mo ṣe máa ń fẹ́ fún àwọn ènìyàn ní ẹ̀bùn niyẹn tí mo sì ṣe fẹ́ràn kí n máa fún àwọn ènìyàn ní ẹ̀bùn niyẹn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì ní àárín àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn ẹ̀gbọ́n mi tàbí àwọn àbúrò mi. Ó jẹ́ nǹkan tí mo máa ń gbà ní mọ́ràn fún àwọn èèyàn láti ṣe láti ní àjọṣepọ̀ gidi pẹ̀lú ọ̀rẹ́ tàbí mọ̀lẹ́bí. Eré ìdánì tí mo máa ń fẹ́ràn láti ṣe ni èyí tí ò ní ìpalára kankan tàbí tí kò ní fa wàhálà fún ìkankan nù wa, tí ó sì máa ń dùn fún wa, ó máa ń pa wá lẹ́rìn-ín, ó sì máa ń mú inú gbogbo èèyàn dùn ní àárín àwọn ọ̀rẹ́ mi tàbí mọ̀lẹ́bí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí àwọn mọ̀lẹ́bí mi. Mo máa ń ṣe ìpè fídíò ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá, tí ọkàn mi bá fà sí àwọn ẹbí mi tàbí àwọn ọ̀rẹ́ mi. Tí mo bá wà ní ilé ẹ̀kọ́ ni mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi jù. Nítorí ìgbà mìíràn, ọkàn mi máa ń fà sí wọn tí máa dẹ́fẹ̀ rí wọn. Tó sì jẹ́ pé ilé mi jìnnà sí ilé ẹ̀kọ́ mi. Ìgbà yìí ni mo máa ń pé wọn pẹ̀lú ìpè fídíò tí mo sì máa ń rí wọn, tí mo sì máa ń bá wọn sọ̀rọ̀. Tí n bá dẹ̀ wà nílé, mo máa ń pé àwọn ọ̀rẹ́ mi tí mo bá fẹ́ rí wọn tàbí tí ọkàn mi bá fà sí wọn.

Bẹ́ẹ̀ni, èmi máa ń jẹ́ kó jẹ́ ǹkan pàtàkì kí n gba ọ̀pá ìfámúrá nígbà tí mo bá fẹ́ mu nǹkan múmu tàbí tí mo bá ra nǹkan múmu ní ìta. Pàtàkì jùlọ tí mo bá rà á ní ìta nítorí mi ò mọ irú ike tí wọ́n fi ṣe nǹkan náà tàbí ẹni tí ó ti lo ike náà tẹ́lẹ̀. Nítorí ẹ́ ni mo fi máa ń jẹ́ kó jẹ́ ǹkan pàtàkì pé kí n gba ọ̀pá ìfámúrá nígbà tí mo bá fẹ́ mu ohun múmu ní ìta.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Aṣọ òtútù jẹ́ aṣọ tí mo máa ń wọ̀ nígbà tí òjò bá ń rọ̀ tàbí tí òtútù bá ń mú ní ẹ̀yìn ọdún. Aṣọ òtútù yìí ló máa ń dáàbòbò mi, tí yóò ní jẹ́ kí òtútù fẹ́ sí mi láya, kó jẹ́ kí, tí yóò dènì jẹ́ kí n fi ṣàìsàn. Nítorí ẹ́ ni mo máa ń gbàní mọ̀ràn kí gbogbo èèyàn ní aṣọ òtútù, pàtàkì jùlọ fún ọmọ kékeré tí ó sì kéré. Nítorí àwọn ọmọ kékeré òtútù lè fa ǹkan mí sí wọn lára, tí yóò sì ba ǹkan mí lọ. Nítorí ẹ́ ni aṣọ òtútù fi pàtàkì fún àti ọmọ kékeré àti àgbàlagbà nígbà òtútù tàbí nígbà òjò.

Àwọn áàpù tí mo máa ń lò jù ni WhatsApp, TikTok àti Instagram. Àwọn áàpù mẹ́ta yìí jẹ́ áàpù tí mi ò le ṣe kí n má lò ní ọjọ́ kan. WhatsApp ni mo fi máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ àbí tí mo fi máa ń bá àwọn ọ̀rẹ́ mi àtàwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ìgbà mìíràn mo sì máa ń pè wọ́n lórí WhatsApp yìí ná. TikTok ni mo fi máa ń polówó ọjà tí mo ń tà àti tí mo fi máa ń wo àwọn eré ìdárayá kọ̀ọ̀kan. Instagram náà ni mo fi máa ń, mo fi máa ń gbọ́ àwọn, àwọn eré ìdárayá àti àwọn ètò tí ó ṣẹ̀ṣẹ̀ jáde tí mi ò tíì mọ̀ sí. Mo sì máa ń bá àwọn ọ̀rẹ́ mi àtàwọn mọ̀lẹ́bí mi sọ̀rọ̀ náà lórí Instagram. Ṣùgbọ́n WhatsApp gangan ni áàpù tí mo máa ń lò jù ní ojoojúmọ́, tí mo fi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀, tí mo sì fi máa ń wo àwọn ìròyìn pàtàkì tí mo nílò ní ilé ẹ̀kọ́.

Ní kété tí mo bá jù ní òwúrọ̀ ni mo máa ń kọ́kọ́ gbàdúrà. Lẹ́yìn tí mo bá gbàdúrà tán ni màá tún inú ilé ṣe. Àwọn nǹkan tí mo máa ń ṣe inú ilé ni mo máa fọ̀bọ́, màá gba ilẹ̀, màá nu ilẹ̀, màá gbá àyíká, màá sì dáná. Lẹ́yìn tí mo bá ṣe gbogbo eleyii tán ni màá rìn jáde láti jẹ́ kí ara mi kó tún nà dáadáa. Ti bá rìn lọ sí ibi tí mo máa ń rìn dé tí mo dẹ̀ dé padà ni màá wá ṣẹ̀ṣẹ̀ múra tí màá wá lọ sí ibi iṣẹ́ mi níbi tí àwọn oníbàárà mi ti máa dúró dè mí sí ní ọjà.

Nígbà tí mo bá ń sin, mi ò kì í fẹ́ jáde lọ sí ibi kankan. Mo kò máa fẹ́ wà nílé nítorí àwọn eruku tó wà níta. Ti bá ń sin, mo máa ń lo ìdáàbòbò imú tí ó kò ní fi jẹ́ kí àwọn ìdọ̀tí kó tún fẹ́ sí imú mi ṣi. Mi ò dẹ̀ kín fẹ́ lọ síbi tí eruku bá pọ̀ sí tàbí ibi tí ìdọ̀tí bá pọ̀ sí tí mo ṣe máa ń ṣe nígbà tí mo bá ń.

Aité ni fọ́ọ̀nù alágbèéká tí mò ń lò níìsín, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn rẹ̀ nítorí kò ní àwọn èròjà tí mo fẹ́ nítorí irú iṣẹ́ tí mò ń ṣe. Nítoríẹni mi ò fi fẹ́ràn rẹ̀ báyẹn ná. Mò ní lọ́kàn láti pàrọ̀ ẹ̀ sí fọ́ọ̀nù tó tó dáa ju Aité tí mò ń lò yìí lọ.

Rárá o, èmi ò tí ní ọkọ̀ títè mi. Ọkọ bàbá mi ni mo máa ń gbé lọ sí ibi iṣẹ́ tàbí kí bàbá mi fúnra wọn kọ́ fi ọkọ̀ wọn gbé mi lọ sí ibi iṣẹ́ tàbí ilé ẹ̀kọ́. Èmi ò tí ní àǹfàní àti ra ọkọ̀ títè mi. Ṣùgbọ́n tí mo bá ní àǹfàní àti ra ọkọ̀ títè mi, ọkọ̀ kékeré ló máa wùmí kí n rà nítorí mi ò fẹ́ràn kí máa gbé ọkọ̀ tó bá tóbi jù.

Àwọn ìmọ̀ tùntun ti mo fẹ́ ko fún iṣẹ́ mi ni bí won ṣe nse oúnjẹ ilé mi yàtọ̀ si ilé i yorùbá nítorí iṣẹ́ alá ólójẹ ni mò ń ṣe, tí ó sì jẹ́ pé oúnjẹ ilẹ̀ Yorùbá nìkan ni mo máa ń sè ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Tó sì jẹ́ pé àwọn èèyàn mi tí óò wá láti ilẹ̀ Yorùbá máa fẹ́ ń jẹ oúnjẹ ìlú wọn. Èmi ni lọ́kàn láti kọ́ oúnjẹ ìlú mìíràn àti tí ti orílẹ̀-èdè mi tàbí ti ilẹ̀, ilẹ̀ tí mo ti wá.

Bí mo ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi kò le rárá. Tí mo bá fẹ́ yan àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi, wọ́n gbọdọ̀ kọ́kọ́ jẹ́ kí n rí gbogbo ǹkan tí wọ́n ti ṣe ní ibi tí wọ́n ti ṣiṣẹ́ rí tẹ́lẹ̀ tàbí ẹm, ẹm, ẹrú ǹkan tí wọ́n ti sọ nípa wọn ní ibi tí wọ́n ti ṣiṣẹ́ rí tẹ́lẹ̀. Lẹ́yìn tí mo bá wo tí mo bá rí pé àwọn ǹkan tí wọ́n ti sọ pa wọn dà, a lẹ́yìn ìgbà yẹn ni màá wọ tí iwa won ṣe rí, bọ́yá wọ́n ní ìrẹ̀lẹ̀, bọ́yá wọ́n ní, wọ́n ní agbára àti bá ènìyàn ṣiṣẹ́. Lẹ́yìn tí mo bá wo gbogbo eléyìí tán ni mo wá lè gbà wọ́n sí iṣẹ́.

Ọ̀gẹ̀dẹ̀ ni èso tí mo fẹ́ràn láti máa jẹ ju, nítorí ọ̀gẹ̀dẹ̀ máa ń ṣe ara lóore. Mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gidi gan láti kékeré tó sì jẹ́ pé àti kékeré náà ni mo ti máa ń jẹ ọ̀gẹ̀dẹ̀. Ọ̀gẹ̀dẹ̀ ní oríṣiríṣi àwọn ǹkan èròjà tí ó wà nínú rẹ̀ tí ó máa ń ṣe ara lóore tó sì máa ń jẹ́ kí ara èèyàn kí ó da gágá. Mo tún kà á ní orí Íńtánẹ́ẹ̀tì wípé èpo ọ̀gẹ̀dẹ̀ dáa fún eyín, tó sì máa ń jẹ́ kí eyín funfun.